Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Mo máa ń ṣe ìdárayá dára dára. Kódà ibẹ̀ ni mo ti ń bọ̀ ní ìsìn yìí. Mo máa ń ṣe eré ìdárayá lójoojúmọ́, igbà mí lé mẹ̀ẹ́ẹ̀mẹrin, ẹ̀ẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀ àbi ẹ̀ẹ̀màrún lọ́sẹ̀

Báwo ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí. Àwọn alábáṣisẹ́ ṣe pàtàkì nítorí idi èyí, mo máa ń fi ara balẹ̀. Mo máa ń fi ara balẹ̀ yan àwọn alábàṣiṣẹ́ pọ̀ mí ní. Tí n bá ṣe rí bí wọ́n ṣe ma iṣẹ̀ ṣe sí, bi wọ́n sì ṣe ní ọ̀yàyà ṣi àti àfojúsùn.

Ṣé mo ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Àá, rárá mi ò rò bẹ́ẹ̀, nítorí pé ọ̀hun ni mo máa ń sábà ń lọ jù. Pàápàá jùlọ tí mo bá nílò láti wo nǹkan lórí ayélujára. Nítorí idi èyí, ayárabíàṣá ṣe pàtàkì fún mi.

Ìgbóná jeje irúwo wò ni mo fẹ́ràn nínú yàrá mi. Mi ò wulẹ̀ fẹ́ràn ìgbóná jẹjẹ kankan nítorí apá ibi táa wà ní ilé ayé òun lè máa ń gbóná fúnra ara rẹ̀ ni, ẹ̀kọ̀kan lòtútù máa ń mú. Nítorí ìdí di èyí à wa ò ní ìgbóná yeye kànkan. Kódà a mú ohun tuntun ọ̀gangan la tún ní.